Ó ti ṣe díẹ̀ tí mo ti lọ sí ìṣẹ́gun òde kẹ́yìn. Ó ti ṣe díẹ̀, ó ti tó bí--, okay, jẹ́ kin bẹ̀re láti itúmọ ìṣẹ́gun òde, lórí, bí mo, bí èmi ṣe le túmọ̀ ìṣẹ́gun òde sí lọ́dọ̀ mi. Ìṣẹ́gun, orẹ̀ orere ọwẹná, ó fún ni dùn bí ó kúndùn. Awẹ mọ òkú ọwọ́ ẹ wẹ́. Ó da pé ìṣẹ́gun òde ni ọjọ́ Saturday. So, ó ti ṣe díẹ̀ tí mo ti lọ sí ìṣẹ́gun òde gbẹ̀yìn. So, ìdí ni wípé, ní ọjọ́, ní ọjọ́ ìṣẹ́gun bẹ́yẹn, ọ má-- nígbà mí mo máa ń wà níbí iṣẹ́. So, kò kí ń ṣe gbogbo ìgbà ni mo máa ń ráyè lọ sí ìṣẹ́gun òde, lọ títí bẹ́yẹn. So, tí m báa wà níbí iṣẹ́ nígbà mí, mo lè máa ráyè lọ. But, tó bá yẹ̀ pé ilé ni mo wà, mo máa ráyè lọ. So, ní o kí ń jẹ́ kí n, kí n fi bẹ́ẹ̀ máa ráyè lọ sí, ìṣẹ́gun òde bí i ti, bí i ti tẹ́lẹ̀. So, ikan tó fàá nìyẹn. And, e mon pé ní ilẹ̀ Yorùbáz a máa ń fẹ́ràn láti máa lọ sí, láti máa ṣe party, láti máa ṣe kìní kan. So, èmi lè sọ story nípa àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní, ẹnu'jọ́ mẹ́ta yìí ní, ní àdúgbò ibi tí mo wà tí party kan ò n--, party kan ń bá party nílẹ̀ ni gbogbo ẹ́ kan ń ṣe. Ó ń bá gbogbo ẹ́ nílẹ̀ ni. So nkan tó fàá nìyẹn. So, nígbà mìí gàn a ti lọ sí ìṣẹ́gun òde gan nígbà mí, mo lè máa ráyè. So, ìkan gan-gan-gan-gan tó fà á nìyẹn kò ń ṣe pé mi ò fẹ́ lọ sí ìṣẹ́gun òde. Àńd tí eeyan bá fẹ́ lọ sí ìṣẹ́gun òde, ó máa nán yàn lówo, ó máa nán yàn lówó gan gidi, èèyàn ó máa ná owó gidi. So, òun ní o jẹ́ kí, niwon mi tí fi bẹ́ẹ̀ ráyè. So, ní ó ti jẹ́ kí n ráyè lọ sí ìṣẹ́gun òde ní ẹnujọ́ mẹ́ta yìí. But, mo plan láti lọ ní, anytime soon ní ìṣẹ́gun òde. Ó lè máa jẹ oṣù yìí o, but kó jẹ́ bí oṣù tó ń bọ̀ àbọ́ oṣù. So, mo ti máa plan owó because èèyàn o lè sọ pé óun máa lọ sí ìṣẹ́gun òde láìní plan pé òun máa ná owó. Onítohun máa ná owó gidigidi. Ó máa ná owó gidigidi gan. Ẹni tó bá fẹ́ lọ sí, ìṣẹ́gun òde, ó máa ná-- onítohun máa ná owó gidigidigidi gan. And, o tunwà lọ́ bọ̀ sí ìgbà tó jẹ́ pé gbogbo nǹkan ló ti wọ́n ní, gbogbo nǹkan ló ti wọ́n ní, ilẹ̀ Nigeria báyìí. Gbogbo nǹkan pátápátá ló ti wọ́n. So, tí ẹni bá sọ pé òun fẹ́ lọ sí ìṣẹ́gun òde báyìí, owó ló fẹ́ lọ ná ń bẹ̀. Owó ni. Even aṣọ gan. Mo de tun jẹ́ eyan kan tó je pe mi like ki n máa wọ aṣọ tó jẹ́ pé àwọn èèyàn tí rí mi mọ́, tó jẹ́, tó jẹ́ aṣọ tó common, àwọn irukan bẹ́yẹn. So, ìkan tó fà á nìyẹn tí ó lè máa jẹ́ kí n fẹ́ lọ sí, ìṣẹ́gun òde ní ẹnujọ́ mẹ́ta yìí tó lè fẹ́ but, mo ní ìgbàgbọ́ pé kíi, oṣù yìí tó parí, àbí kí oṣù tó ń bọ̀, oṣù kíni tí a fẹ́ mú yìí, ko tó parí, mo máa, mo máa rí, ìṣẹ́gun òde. Mo máa lọ sí ìṣẹ́gun òde. Típé tí mo ti lọ sí ìṣẹ́gun òde last but mo ní ìgbàgbọ́ pé kó'oṣù tó ń bọ̀ yìí kó tó di pé ó parí, mo máa lọ sí, ọdún ìṣẹ́gun òde. Nítorí iṣẹ́ náà ni ò jẹ́ kí ń lè ráyè máa lọ. And ìgbà mi to je pe, ti n ba wa ni ile gan, ti n ba se nkankan, o ti maa remi, o ti maa remi. Mo lè máa ní time bẹ́yẹn lọ títí. So dé bí tí mo ti máa sun, ni ò lè jẹ́ kí n ráyè sọ pé mo fẹ́ lọ sí ìṣẹ́gun òde but ó wà nínú plan mi bẹ́yẹn ṣá.

Mi kì í jẹ́ kí phone mi, mi kì í jẹ́ kí phone mi gbóná ráárá. Mi kì í jẹ́ kí phone mi gbóná, mi kì í jẹ́ kí phone mi gbóná. Ìdí ni wípé tí phone mi bá gbóná, mi ò ní lè rí àwọn nǹkan tí mo lè, tí mo fẹ́ ṣe. Ṣé òun ni kì í jẹ́ kí má jẹ́ kí phone mi gbóná. Mo dẹ̀ mọ̀ wípé, ehm, tí máa ń lo phone mi báyìí, tí phone mi bá ti lè overheat bẹ́yẹn, mo máa gbe sílẹ̀, màá jẹ́ kó cool down kó tó di wípé mo bẹ̀rẹ̀ sí ní lò ó padà again. So, ànídíní torí pé, ehm, ìdí ni wípé tí phone yẹn bá gbóná jù, tó bá overheat, especially tí máa ń charge, tí má fẹ́ charge ẹ, màá jẹ́ kó cool down torí ó lè blow bẹ́yẹn. Though mi tí rí phone náà tó blow rí o, but èmi fi ò pé tí nǹkan bá ń gbóná, any pho-- anything tí èèyàn bá ń lò lọ́wọ́ tó dẹ̀ kí í ṣe pé ó máa ń gbóná ni normal default ẹ. So tí èèyàn bá wà ń lò ó tó bá ti wà ń gbóná, ẹhẹ̀n, ìyá mọ̀ wípé nǹkan kan ti ń ṣẹlẹ̀ ní ẹyẹn because kíkiní ẹ máa lò máa máa ní, ehm, issue. So it's better kí èèyàn kó mú phone yẹn kó, kó fi sílẹ̀ tàbí, ẹhẹ̀n, torí tí ó bá lọ blow, òun ni ò kí ń jẹ́ kí n máa lo phone mi. Kí ni ìbéèrè yẹn gan? Ìbéèrè ni pé ìgbà mélòó ni mo máa jẹ́ kí phone mi, phone mi gbóná. Mi kì í jẹ́ kí phone mi gbóná rááráaraaraara Mi kì í jẹ́ kó gbóná. Tí máa ti lè ń lo phone lọ́wọ́ bẹ́yẹn tí màá ti otin heat. Àníǹkan tó dẹ̀ máa ń fa kí phone mi máa fi gbóná ni pé nígbà mìí gan kì í ṣe pé tí èèyàn bá ti lè máa lo phone gan lọ́ máa jẹ́ kó gbóná. Nígbà mìí ó lè jẹ́ pé torí pé condition, environment tí èèyàn wà, òun ló máa jẹ́ kí phone èèyàn máa fi máa gbóná. O irú tí èèyàn bá wà ní ibi tí òórùn hàn báyìí, ẹhẹ̀n, tí oru ń mú. So there's higher tendency pé phone yon máa gbóná ní ibẹ̀ yẹn ju pé tí èèyàn bá wà ní ibi tí, ehm, AC wà. So most times bẹ́ẹ̀ yẹn tí máa lè rí pé phone mi ń gbóná bẹ́yẹn, mi ò ní, mi ò ní, mi, mi ní ṣe ẹni tí ń ṣe, mo kàn máa, máa drop ẹ sílẹ̀ àbí kí n tan fan síi, kí n fi sí ibi tí AC wà kí n tó bẹ̀rẹ̀ sí ní máa lò ó. But nígbà mí náà mo rí, ìgbà mìí na toyepé tí máa, mo lè máa lo phone lọ́wọ́ kí a ní pé mò ń tẹ̀, mò ń tẹ̀, mò ń tẹ̀ kó wájẹ́ pé ìyẹn gan ló fẹ́, ìyẹn ló fẹ́ kí phone yẹn máa gbóná tó kì ń ṣe pé phone yẹn fẹ́ máa gbóná. Torí mo ti ní ìgbà mìíràn tẹ́lẹ̀ pé mo lo phone dáadáa tó dẹ̀ ye kó bẹ̀rẹ̀ sí ní ń gbóná níbi tí mo lò ó dé. Bí àmo kàn ń tẹ bọ́ọ̀tì nílé, mò ń kàn tẹ bọ́ọ̀tì yẹn, mò ń kàn tẹ bọ́ọ̀tì nílé, mò ń kàn tẹ bọ́ọ̀tì yẹn. So òun ló jẹ́ kó máa, òun ló jẹ́ kó máa gbóná bẹ́yẹn. So ní most times lọ́pọ̀ ìgbà bẹ́yẹn nǹkan tí màá ṣe ni pé màá fi sílẹ̀ because tí phone bá ti ń gbóná jù, ó máa later affect lifespan phone yẹn náà ni tí èèyàn ò ní lè enjoy ẹ̀. So màá fi sílẹ̀, màá jẹ́ kó cool down, màá jẹ́ kó cool down, màá ṣe wàbẹ̀rẹ̀ sí ní lò ó padà. Ìgbà kan wà tó yẹ́ pé mo lọ charge ìgbà tí mo sì wà nínú school torí a kì í máa ní iná dáadáa nígbà yẹn. So tí mo wá lọ charge nínú school market nígbà yẹn. So ibi tí mo ti wá rí láti lè charge ẹ, ó wá jẹ́ bíiṣẹ́ pé òórùn dé bẹ̀. Òórùn ò kọ́kọ́ dé bẹ̀ o, boo òórùn dé bẹ̀. Later on òórùn ṣẹ̀ wá dé bẹ̀. So by the time tí màá fi kúrò ní lecture room tí mo máa fi padà wá sí ibẹ̀, màá rí pé phone mi ó ti, ó ti overheat, ó ti ń gbóná gidigidi. So bó ṣe bá gbóná yẹn kò wá charge mọ́, kò charge mọ́. Ó ṣẹ-- ó há dùn mi gidigan, màá rí pé há pé torí pé, ehn, ibi òórùn tí mo fi sí yẹn ló jẹ́ kó, ló jẹ́ kó rí bẹ́yẹn. So nǹkan tó fà níyẹn. Ó wá bẹ̀rẹ̀ sí ní, ó bẹ̀rẹ̀ sí ní overheat. So nǹkan tó fà níyẹn. So bẹ́-- láti ìgbà yẹn sá mi ti, mi ti padà, hmm, mi ti padà charge phone mi nínú òórùn torí tí nkan bá ti lè overheat bẹ́yẹn, gbogbo wa náà la mọ̀ wípé ó máa reduce, ehm, lifespan, lifespan kíni ni? Lifespan phone yẹn. So ní most times bẹ́ẹ̀ yẹn tí mò máa ṣe ni pé màá stop láti, láti máa lo phone yẹn. Mo máa stop láti máa lo phone yẹn. So tí màá ti lè stop láti lò máa fi sílẹ̀. Màá jẹ́ kó calm down. Tó bá ti wá calm down, màá ṣe wa bẹ̀rẹ̀ sí ní lò, lò phone náà padà. So tí phone bá ti lè ń gbóná bẹ́yẹn mi kì í máa ń lò ó, mi kì í lò ó torí ó máa ba phone jẹ́. And ó dẹ̀ tún máa-- ní gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ o, ó possible kó jẹ́ kó máa máa reduce, ehm, lifespan phone. Ó máa reduce, ehn, reduce lifespan phone. So bí mo ṣe máa ń fi sílẹ̀ yẹn láì lò, láì lò mọ́ ẹ títí dìgbà tẹ́pé tó bá ti wá cool down, tó bá ti gbóná mọ́ yẹn, mo feel pé ìyẹn ló da torí tí èèyàn bá ń lo phone tí phone bá ń gbóná, nǹkan tó ń ṣe ni a máa hang, a máa máa faction. So it's better kí èèyàn fi sílẹ̀ kó, kó calm down.